Sọ fún wa bí àti ìgbà mẹ́lò ni o máa ń sùn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mọ́ lè sùn lóòtọ́. Eléyi dè túmọ̀ sí ìgbà tí orún bá dé àbí ìgbà tí mo bá ti ṣiṣẹ́ tó dẹ̀ ti rẹ̀ mí lẹ́nu iṣẹ́. Ìgbà yi ni mo máa ń sùn tàbí ìgbà tó jẹ́ ìgbà alẹ́ tí mo bá ti kúrò níbi iṣẹ́ lọ ilé, ìgbà yi na si tun jẹ́ ìgbà tí mo máa ń sùn.

Ìgbà wo kẹ́yìn ni o lọ sọ́jà? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ń lọ sọ́jà ṣùgbọ́n a ti tó bí oṣù bí mẹ́fà sẹ́yìn tí mo ti lọ sọ́jà nítorí iṣẹ́ tí mò ń ṣe kò gbà mí láyè láti máa lọ sọ́jà. Bo se ríi niyen.